Kí ni o máa ń ṣe láti tàyọ̀ síra àwọn alábàṣiṣẹ́pọ̀? Àwọn alábàṣiṣẹ́pọ̀ mi àti èmi á ní àjọṣepọ̀ tó dán mọ́ran dáadáa. A máa ń jọ ń ṣiṣẹ́pọ̀ dáadáa. Tí mo bá sì kọ́kọ́ dé ibiṣẹ́ láàárọ̀ kùtùkùtù, n ìrì wí pé mo kí àwọn tí mò ń bá ṣiṣẹ́pọ̀ "Ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀ wa" àjire bí. Lẹ́yìn ìgbà náà tá a bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́pọ̀, àwọn tó bá ní ìdí pé wọ́n fẹ́ nílò kọfí múmu tí mo bá sì fẹ́ lọ ra kọfí fún rara mi, n ìrì wí pé mo ra kọfí fún àwọn ẹni náà. Yàtọ̀ sí ìdí èyí, n sì ń rí i wí pé ẹni tí ó bá fẹ́ ṣe nǹkan mìíràn tí mo sì rí pé mo ní ààyè láti lè ṣe tí ó sì ní jẹ́ ìdí ṣe ò jọ̀ mí lọ́wọ́, n bà á ṣe.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Ìdúnadúrà ọjà, ó jẹ́ ǹkan tó ṣe kókó ní apá ibi bà yìí tí à ń gbé. Nítorí pé tí wọ́n bá pé ọjà fún ọ ní ẹgbẹ̀rún márùn-ún tí o lè náà sí ẹgbẹ̀rún mẹ́ta àbí méjì àtàbọ̀ tí o bá délé tán, ìbànújẹ́ ni yóò jẹ́ fún ọ. Nítorí náà, ìyẹn gbudọ̀ mọ bí wọ́n ṣe ń ṣe ìdúnadúrà yálà ní inú ọjà ni àbí níbi iṣẹ́ òwò tí èèyàn bá ń ṣe. Tí èmi bá fẹ́ ṣe ìdúnadúrà fún ọjà, n kọ̀kọ̀ gbé e láti orí ìdajì náà, a wá lè máa lọ sókè bẹ́ẹ̀ títí tí yóò á fi dé ibi tí ó ti pé àwa méjèèjì bí èmi ṣe máa ń ṣe ìdúnadúrà náà lèyí.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ ni, èmi máa ń kọrin, mo sì máa ń jó. Mo fẹ́ràn orin kíkọ gan-an. Àmọ́ mi ní ohùn tó dùn tó lóyin. Ohùn mi ò dùn rárá, àmọ́ mo máa ń kọ orin tó larinrin. Mo bá sì ń kọrin, inú mi máa ń dùn dáadáa. Èmi fẹ́ràn orin kíkọ, mo fẹ́ràn ijó, mo fẹ́ràn ìlù, mo sì fẹ́ràn fàájì rẹpẹtẹ tí a máa ń mú inú ẹni dùn. Ṣùgbọ́n ohùn mi kò dùn ni. Tí mo bá kọrin fún ọ, o lè má fẹ́ràn rẹ̀.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, tí mo bá fẹ́ ṣe ètò, tí mo bá fẹ́ jẹ agbẹnusọ fún ètò kan tàbí kejì, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí ni ó jẹ, yóò gbé ohùn mi jáde, ni ó jẹ kí àwọn tí wọ́n wà lẹ́yìn àbí àwọn tí wọ́n ò bá gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa tí ò ní jẹ́ kí n máa pariwo púpọ̀, tí ó jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó gbọ́ nǹkan tí mò ń sọ. Mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera tí àlàáfíà tó bá kú díẹ̀ káàtò àbí tí kù díẹ̀ kù díẹ̀ kan tàbí ikejì tó bá ń bá ara mi jà. Ki eledúra kọ́ma je ari àìsàn. Tí àìsàn bá dé, èèyàn ó nílò láti lo ẹ̀rọ ìlera fún ara, bí pé kí ara baa lè pé kò baá lè jáfáfá dáadáa.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Òwúrọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́ àbí alẹ́? Jẹ́ ń wò ó. Àkókò wo ni mo fẹ́ràn jù nínú ọjọ́? Hmm ìbéèrè yìí ó búso sí mi lẹ́nu, ó sì fi iyọ̀ síi. Ni àkókò Òwúrọ̀, mo mọ̀ tí ń bá jí mo máa ń tètè jí ní àárọ̀ kùtùkùtù. Idájí bíi aago márùn-ún ni mo máa ń jí. Ni àkókò yìí tí ń bá sin Ọlọ́run tán tí ń bá tún ilé ṣe, iń dáná iń wẹ̀, iń tún wá máa tún múra fún àwọn ọmọ. Àkókò yìí koi sí ìsinmi fún mi rárá. Fún ìdí èyí, mi o lè sọ pé àkókò Òwúrọ̀ ni mo fẹ́ràn jù. Àkókò ọ̀sán iń wà níbi iṣẹ́ ọjọ́ mi títí di ìrọ̀lẹ́. Àkókò yìí náà koi ṣe àkókò tí mo fẹ́ràn jù. Mo lè sọ pé àkókò alẹ́ ni àkókò tí mo fẹ́ràn jù. Nítorí pé ìgbà tí mo mọ̀ wọ́n á ń padà wá sin mi, gbogbo iṣẹ́ tí mo ti ṣe látàárọ̀ alẹ́ ni ìsinmin Àkókò alẹ́ ni mo fẹ́ràn jù lọ nínú ọjọ́.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjó ní ọ̀pọ̀lọpọ̀ bó tìẹ jẹ́ wípé mi ì mọ̀ bí wọ́n ṣe ń jó ẹsẹ̀ ọ̀tún tàbí tòsí, ì n mọ̀ bí n ṣe gbé síra wọn. Ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ mo sì fẹ́ràn kí mo jó tàbí kí mo kọrin aládùn, kí n má ba fi dún àra mínnú, kí n fi dá ara mi ní ara yá. Mo fẹ́ràn jíjó dáadáa.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù lọ? Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn kí ń máa mu omi torí omi ni ó ń fún èèyàn ní àlàáfíà jù lọ. Omi làbùwẹ̀, omi làbùmú, omi ni ó dáa jù lọ kí èèyàn máa mu. Ṣùgbọ́n yàtọ̀ sí ohun mímu, mo fẹ́ràn ohun aládùn bí i omi ọsàn àbí omi, omi ọsàn mímu. Tí èèyàn bá fún omi ọsàn tó bá ró ọjọ́, mo fẹ́ràn kí ń máa mú tàbí eléyìí tí èèyàn lè lọ rà ní ọjà bí i àwọn tí wọ́n kó sínú páálí bí i Five Alive, mo fẹ́ràn kí ń máa mú àwọn nǹkan bẹ́yẹn náà.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Mo máa ń ya àwòrán ara mi àti àwòrán àwọn ènìyàn tó wà ní agbègbè mi. Àwòrán yíyà sí ní ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù. Fún ìdí èyí, mo máa ń ya àwòrán dáadáa. Mo dẹ̀ mọ bí wọ́n ti ń ya àwòrán. Mo lè ya àwòrán ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, àmọ́ mi ò lè ya àwòrán pẹ̀lú kámẹ́rà torí pé mi ò kọ́ iṣẹ́ rẹ̀ torí kíkọ́ ni mimọ̀.